Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ o. Mo máa ń kọ, ẹ, àwọn ìròyìn tí ó bá ń lọ ní ìlú. Mo máa ń, máa kọ́kọ́ wo lórí àwòrán, lórí ẹ̀rọ àwòrán, tí bá ti wà wo, èmi náà wa kọ àwọn nǹkan tí mo rí mú níbẹ̀. Màá kọ àwọn nǹkan tí mo rí mú níbẹ̀. Bi mo sé máa ǹ ṣe nìyẹn, mo máà kọ ìròyìn níbí iṣẹ́. Mo máa ń kọ dáadáa ni. Tí ò ń ṣe, tí ò ń ṣe, tí bá máa ní kí n ka iyé, ìgbà tí mo máa ń kọ ìròyìn níí lọ́sẹ̀, yóò tó bi ẹẹ́mẹ́ta sí ẹ̀mẹ̀ẹ̀rin lọ́sẹ̀ tí mo máa ń kọ ìròyìn. Àì, ìròyìn, ìròyìn kíkọ ó dára púpọ̀. Ìròyìn gbígbọ́ àti ìròyìn kíkọ ó dára púpọ̀ torí a gbọdọ̀ máa mọ ohun tó ń ṣẹlẹ̀ ní inú ìlú wa. Òhun ní ìròyìn kìíkọ ìròyìn gbigbọ àti kiikọ ohùn ni o fi dáa.

Báwo ni àwọn ènìyàn ṣe ń bá ara wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀? Báwo sì ni nísinsìnyí bí àwọn ènìyàn ṣe ń bá ara wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀? Ehn, àwọn, ní ayé àtijọ́ tí ẹẹ̀ bá tíì ríra yín sí ojú, ẹẹ̀ le bá ara yín sọ̀rọ̀. Ehn, ọ̀nà gbóògì méjì, ọ̀nà méjì gbóògì ló wà tí àwọn ènìyàn fi máa ń bá ara wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀. Ǹkan-- àkọ́kọ́, òun náà ni ọ̀rọ̀ àfojúrí, ọ̀rọ̀ àfojú kojú tó jẹ́ wípé ẹni kìínní àti ẹni kejì tí wọ́n fẹ́ bára wọn sọ̀rọ̀ tí wọ́n fẹ́ bá rawọn ní gbólóhùn wọ́n gbúdọ̀ jọ rí ra wọn sójú báyìí láti lè sọọ́ hmm, ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀, òun náà ni, ẹ̀, èyí tí à ń pè ní ìwé kíkọ. A máa ń kọ ìwé láti fi ránṣẹ́ láti ọ̀dọ̀ ẹni kìíní sí ọ̀dọ̀ ẹni kejì. Àwọn ọ̀nà méjì gbóògì tó wà ní ayé ìgbà yẹn ni tí a fi ń bá ara wa sọ̀rọ̀. Ṣùgbọ́n ní ìsinyì, oríṣiríṣi ọ̀nà ló ti wà. Eh, ọ̀nà lẹ́tà kíkọ, ọ̀nà fojú, fojúkojú, ọ̀nà, eh, ayélukára àbí ayélujára. Oríṣiríṣi ọ̀nà. Ọ̀rọ, ọ̀nà kíni náà sì wà, gbóhùn sáfẹ́fẹ́. Eh, oríṣiríṣi ọ̀nà la fi ń bá ara wa sọ̀rọ̀ báyìí níìsín. Bí ó ṣe rí, òun náà ni mo ti ṣàlàyé. Pé bó ṣe rí. À, eye ìgbà tí ó máa ń gbà nígbà náà, hmm, ó máa ń pẹ́ o. Torí ìgbà míì má n wà tó jẹ́ pé tó bá jẹ́ pé ọ̀rọ̀ sísọ tí wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ ọ àfojúkanjú ni, ẹlòmíì wọ́n le má ráyè. Kí àwọn méjèèjì tó lè sọ pé àwọ́n rí ààyè láti lè jókòó sọ̀rọ̀ ojúkojú. Ó máa, ó le, ó máa, ó ma ń ṣe díẹ̀. Eh, ti ìwé kíkọ́ náà, kí ìwé, ìwé tí a kọ kó tó dé, láti, kó tó kúrò látọ̀dọ̀ ẹni kìíní kó tó dé ọ̀dọ̀ ẹni kejì, ó máa ń gba àsìkò. Ṣùgbọ́n nísinsìnyí báyìí, ehn, ojú ẹsẹ̀ ni. Pàápàá jùlọ téèyàn bá lo ẹ̀rọ ayélujára, ojú ẹsẹ̀ ni láti lè fi bá àwọn ènìyàn sọ̀rọ̀. À, èyí tó sàn ni ọ̀nà tí à ń gbà ní ìsín yìí o. Torí ọ̀nà tí à ń gbà tẹ́lẹ̀, eh, ọ̀nà tí ó fẹ́ nira díẹ̀ ni. Ṣùgbọ́n ní ìsin yìí, ó rọrùn púpọ̀ ó sì yá.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? A, oúnjẹ tó lérò fún ìlera mo máa ń jẹ o. Torí irú oúnjẹ tó da jú kí eyan láti lè máa jẹ náà niyen fún ènìyàn láti lè máa jẹ. Oúnjẹ tí, tó lérò fún ìlera, òun ló da jú láti lè máa jẹun. Èèyàn o kò gbudọ̀ máa sọ pé èèyàn n jẹ ọ́ rádaràda, àbí èèyàn n jẹun bó ṣe wù eyan. Oúnjẹ tí ó bá da fún ìlera, òun náà ni oúnjẹ tí ó yẹ kí èèyàn máa jẹ. Nítorí náà mo máa ń jẹ oúnjẹ tó da fún ara, tó da fún ọpọlọ pípé mo máa ń jẹ.

Báwo ní ìgbé ayé ṣe ń yí padà nígbà ti ènìyàn bá ko lọ sí ìlú nlá à, ìgbé ayé ṣe ń yí padà. Inú àwọn ènìyàn máa ń dùn gidigan náà ni. Inú àwọn ènìyàn ó máa ń dùn gidigan. Ẹhn ti ènìyàn bá ti kúrò tó lọ sí ìlú nlá, inú àwọn ènìyàn inú àwọn ẹbí ẹ o má n dùn gidi gan. Kòsí ohùn ti o sọnu o ah ohun tí ó rọrùn, òun náà ni tí owó bá wà àti ì ṣe, àti tò ìwé ẹ lọ sí ìlú ńlá, yóò rọrùn. À, ìmọ̀ràn tí mo máa fún un náà ni pé kó jẹ́ ọmọlúàbí kalẹ́ kó sì jẹ́ ọmọ dáadáa. Ó jẹ́ ọmọlúàbí kó jẹ́ ọmọ dáadáa. Ehn, ìmọ̀ràn tí mo lè fún un ni bẹ́ẹ̀ ni.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ìgbà tí mo máa ń fọ aṣọ tẹ́lẹ̀ ni mó máa ń fọ aṣọ ní ojoojúmọ́ ṣùgbọ́n nísìnyí mo ti sọ́ di ẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀ kí n tó lè fọ aṣọ. Ọjọ́ sátidé ọjọ́ tí n bá sa ti lọ ibi iṣẹ́ tí mo wà ń lè, ìgbà náà ni mo máa ń fi ààyè aṣọ fífọ̀ sí ìgbà yẹn ni mo máa ń fi àyè aṣọ fífọ̀ sí.